Ó ti ṣe díẹ̀ tí mo ti lọ sí ilé oúnjẹ, boya láti lọ jẹun tàbí láti lọ ra oúnjẹ. Ooo tẹ́lẹ̀ tẹ́lẹ̀, ibẹ̀ ni mo ti máa ń sábà ra oúnjẹ tí mo máa ń jẹun tàbí kí n jẹun níbẹ̀. Nítorí pé ibi tí mò ń gbé nígbà yẹn kò fààyè gbá kí n máa dáná. Bákan náà, ọ̀pọ̀ ìgbá lo jẹ́ pé mo máa nwò bí ó rọrùn tàbí ríra oúnjẹ sàn ju dídáná lọ. Nítorí pé tí ebi bá ti ń pà yàn, àwọn nǹkan tí eeyan máa ra á ti ní gbogbo èròjà tí eeyan fẹ́. Àmọ́ tí ó bá di pé ebi ń pà yàn, tó ṣẹ̀ṣẹ̀ jẹ́ pé ìgbà lèeyàn bẹ̀rẹ̀ sí máa ra àwọn nǹkan tó máa fi dáná bí àwọn èlò ìsebẹ̀. Ìgbà yen ló ṣẹ̀ ń ra iyọ̀, ló ṣẹ̀ ń ra epo, lo ṣẹ̀ ń ra ìrẹsì tàbí ẹ̀wà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ìgbà yẹn ebi á ti pà wọnú kí oúnjẹ tó jinná. Kódà gan-an, iye tó máa fi ra gbà àwọn nǹkan yẹn á ti ju iye owó tó máa fi ra oúnjẹ tó máa yó lọ. Páapà jú lọ ẹni tí ò bá ní ẹ̀rọ amú nǹkan tútù tàbí amú nǹkan gan-an bí fíríjì tí ó le mú kí nǹkan gan-an sínú ẹ. Tí ó jẹ́ pé tí eeyan bá jẹun kú, ó sì lè gbé síbẹ̀ tí ó sì máa lò nígbà mí. Hmh, ríra oúnjẹ sàn fún ẹni tí ò bá ní gbogbo nǹkan yẹn. Bákan náà, tí èeyàn o bá tètè rí ààyè láti dáná, ó lè lọ ra oúnjẹ. Ṣùgbọ́n ó ti pẹ́ tí mo ti ṣe iru é, nítorí pé mò ń ti máa ń dáná lémọ́lémọ́ ǹsìnyin. Kódà mo máa ń dáná ti ó ju ọ̀sẹ̀ kan lọ. Oúnjẹ tí màá jẹ fún òdìdi ọ̀sẹ̀ méjì nígbà mí ó ti máa ń wà nílé. Tí mò ń kan ma maa gbẹ́ jáde nínú fíríjì tí màá sì máa gbé ká ná láti jẹ́ kí ó gbóná fún jíjẹ. Mii mọ̀ bóyá ó ṣì máa tún ṣe díẹ̀ kí n tun to lọ ilé oúnjẹ tàbí bóyá ó máa súnmọ́. Àmọ́ mi o tí ní ìru, tí ní ìrírí lílọ sí ilé oúnjẹ lẹ́nu ọjọ́ mẹ́ta yìí, mo kan máa ń dáná nílé mi. Kódà tí n baà lọ ìrìnàjò, tí n bàá rìn ìrìnàjò lọ kí àwọn ará mi nílé, àwon eniyan máa ń dáná ni. O lẹ jẹ́ pe boya a máa dáná papọ̀ tàbí ki won tí torí mi dáná kí n lè jẹun, torí mi ò kí ń fi bẹ́ẹ̀ gbà tí kí n lọ máa jẹun níta. Páapà jú lọ, tí ó bá jẹ pé aduro-àdúgbò yen ò fi bẹ́ẹ̀ mọ̀ tónítóní tàbí tí àwọn èèyàn ibẹ ò fi bẹ́ẹ̀ mọ̀ná dá, mi kì í fẹ́ lọ sírú àwọn ilé oúnjẹ bẹ. Òun ló sì ti jẹ́ pé kò kí ń sáábà wù mí láti lọ síta láti lọ jẹun. A fi kí n dáná nínú ilé ara mi.

À mo fẹ́ràn kí màá ṣe eré ìdárayá. Eré ìdárayá, eré ìdárayá máa ń mú kí ara le koko. Ó máa ń jẹ́ kí ara gbá yagi yagi ó sì máa ń mú kí inú èèyàn dùn. Bákaná ó máa ń jẹ́ kí ara wà bó ṣe kú wà, kí gbogbo àwọn bí tí ó yẹ kó tún ṣe ní gbogbo ara kí ó ṣe ṣe. Ó sì máa ń mú kí ara jí pépé. Bákanà ó máa ń jẹ́ kí orí èèyàn pé kí èèyàn sì lè, ẹ́, wà láìní láìsí ìrònú púpọ̀ tó máa pa á kú. Ó máa ń jẹ́ kí èèyàn ní ìlera tí ó dára. Nítorína mo fẹ́ràn kí màá ṣe. Àmọ́ lọ́pọ̀ ìgbà eré ìdárayá tí mo máa ń ṣe ni eré game orí kọ̀mpútà. Mo fẹ́ràn kí màá sáré diè die lẹ́kọ̀ọ̀kan. Mo fẹ́ràn kí màá gbọ́ orin lórí ẹ̀rọ alágbèéká mi. Mo sì fẹ́ràn kí màá wo eré ìdárayá, eré orí ìtàgé àbí àwọn fíìmù à tí ó máa ń wà lórí ẹ̀rọ alágbèéká mi àbí lórí Íńtánẹ́ẹ̀tì. Bákan náà mo fẹ́ràn kí màá gun kẹ̀kẹ́ níbikibi tí bá tì lè rí kẹ̀kẹ́ gun. Mo máa gun lọ ní ọ̀nà tó na ese díẹ̀ kí n tó tún ṣẹ́rí padà wá sọ́nà ilé. Bákaná mo fẹ́ràn kí nǹkan máa rìn kiri nígbà tí n bá ti jókòó fún ìgbà tó ṣe díẹ̀ boya mọ̀ ń ṣiṣẹ́ tàbí bí mo wà nínú ilé láti àárọ̀ to bamàá dọwọ́ irole máa rìn káàkiri àdúgbò láti kan wo rárára. Bákan náà mo fẹ́ràn kí màá gun àpáta. Kò fi bẹ́ẹ̀ sí àpáta ní tó sì wà ṣùgbọ́n àwọn díẹ̀ díẹ̀ wà tí wọn ò fi bẹ́ẹ̀ jìnnà sí mi tí wọ́n sì ga gan an ni. Kódà tí wọ́n máa ń ṣe ètò bí àwọn ọ̀dọ́ ṣe máa lọ síbi orí àpáta yẹn láti lọ gbádùn àtẹ́gùn ibẹ̀ àti láti lè rí gbogbo àyíká yẹn láti ibi tí ó ga fíofío. Eré ìdárayá kan ni. Bákaná mo tun fẹ́ràn kí màá gbá bọ́ọ̀lù kí n sì máa wo bọ́ọ̀lù lórí ẹ̀rọ amóhùnmáwòrán. Ìyẹn máa ń jẹ́ kí kí n tún fi ara mi sí nǹkan kan láti ṣe tó máa jẹ́ kí ara mi rí iṣẹ́ ṣe. Nítorí pé tí èèyàn bá jókòó fún ìgbà pípẹ́ láì rí nǹkan kan ṣe ara ló ń fá bọ́ ṣe. Nítorí èèyàn tí bá ń gbá bọ́ọ̀lù tàbí tí nǹkan wo bọ́ọ̀lù ara maa máa ń dáya lọ́tọ̀. Tàba sìń jíròrò bọ́ọ̀lù tí a ṣẹ̀ṣẹ̀ gbá tán tàbí tí a ṣẹ̀ṣẹ̀ wo tán. Ọtun máa ń fún wa ní ìmọ̀ nípa eré ìdárayá náà, nípa bọ́ọ̀lù náà. Ẹ̀ sì, sì máa ń pín ìmọ̀ wa nípa bọ́ọ̀lù náà. Nítorí náà eré ìdárayá ní mo máa ń ṣe oríṣìíríṣìí gan an. Mo sì máa ń rí pé bá jẹ́ ìgbà díẹ̀ ní ọjọ́ kọ̀ọ̀kan ni mo fi ń ṣe eré ìdárayá, mo ṣá ń ṣe déédéé kí ara mi lè di gbogbo gìmá di tètè, gìmá tètè di arúgbó kùjọkùjọ láiti ìtọ́jọ́. Èyí sì máa ń jẹ́ kí n tún máa ronú jinlẹ̀. Paápa jùlọ ní àwọn ọ̀rọ̀ tí ó bá dé gbó takókó. Eré ìdárayá tí èèyàn bá ń ṣe ní gbogbo ìgbà tí ó sì ń ṣe déédéé ó máa jẹ́ kí èèyàn ní ọ̀pọ̀lọpọ̀ ọ̀tọ̀ dígbe láti lè kojú àwọn ìṣòro àbí àwọn ọ̀rọ̀ tí ó bá takókó bẹ́ẹ̀. Èèyàn sì lè máa gbọ́n si, a sì kún fún ìmọ̀ lọ́pọ̀ yanturu.

Mo máa ń kọ́ nǹkan lórí íńtánẹ́ẹ̀tì. Mo máa ń wo oríṣìíríṣìí tí mo lè máa fi pa wọ́dà nínú ilé kí ó lè máa yọ owó wá fún mi. Mo tún máa ń kọ́ nípa bí èèyàn ṣe lè jágara nínú èdè òyìnbó, èdè gẹ̀ẹ́sì. Kí ló jẹ pé tí bá ń bá àwọn èèyàn sọ̀rọ̀ láwùjọ, a lè rọrùn fún mi láti lè jágeere nínú rẹ̀, láti lè sọ èdè gẹ̀ẹ́sì yẹn náà tó dá ṣaká. Màá lọ wo itùúmọ̀ àwọn ọ̀rọ̀ kan ní èdè gẹ̀ẹ́sì. Màá sì lọ wo bí èèyàn ṣe lè gbó nínú àwọn ọ̀rọ̀ àti inú gbólóhùn. Oo máa rọrùn fún mi láti lo íńtánẹ́ẹ̀tì láti fi kẹ́kọ̀ọ́ ju ló jù kojú gan lọ nígbà mìíràn. Bákana náà mo tún fẹ́ bẹ̀rẹ̀ láti máa kọ́ èdè Jamani àmọ́ ìyẹn sì di wájú. Oríṣìíríṣìí àwọn nǹkan mìí na ni mo ti kọ́ ní orí íńtánẹ́ẹ̀tì. Irú bí àwọn nǹkan tó ń fa àwọn, àìlera mìíràn, àwọn àìsàn mìíràn àti ohun tó ń ṣe kúpa ni. Mo máa ń kọ́ nípa bí a ṣe lè máa ṣọ́ra ṣe tí àwọn nǹkan yí oò fi ní dé bá wa, tí àwọn àìsàn yẹn ó fi ní wọ inú ilé wa bá wa. Àwọn nǹkan tí a lè ṣe nígbà tí a bá ti rí pé àìsàn náà ti fẹ́ máa hán ní ara wa. Gbogbo àwọn nǹkan tí mò ń kọ́ lórí íńtánẹ́ẹ̀tì nìyẹn. Bákana náà, bí a tún lè ṣe lè jẹ ẹni tí ó ń fi sùúrù bá ni lò. Nípa ọ̀rọ̀ oúnjẹ náà, orí íńtánẹ́ẹ̀tì mo ti kọ́ púpọ̀ nípa àwọn oúnjẹ wẹ́ tí mo máa ń sè. Ó sì tún àwọn òbí mi kọ́ mi dáadáa. Àmọ́ nígbà mìí oo máa ń rú mi lójú nígbà tó ti jẹ́ pé ọ̀pọ̀ ìgbà ló ti pẹ́ tí mo ti ṣe irú oúnjẹ tó ń wù mí láti jẹ bẹ́ẹ̀. Nítorí náà màá lọ sórí íńtánẹ́ẹ̀tì, màá wo oríṣìíríṣìí fídíò níbi tí wọ́n ti ṣe irú oúnjẹ náà. Màá sè ní ọ̀nà tí wọ́n gbá ṣe, màá kọ́ ọ́ tún wàá fi kun ní àwọn ìgbà míì kí ó lè tẹ́mi lọ́rùn ní ọ̀nà tí mo, tí mo bá fẹ́. Ọ̀pọ̀ nǹkan ló tún wà lórí ibẹ̀ tó jẹ́ pé èmi fún ara mi ni tí n ba ti wà lórí íńtánẹ́ẹ̀tì. Ǹkan máa bọ́ sórí láti orí ìkan sí orí ìkan. Àwọn ọ̀nà ìgbà tí àwọn nǹkan ṣe náà wà lórí íńtánẹ́ẹ̀tì tí mo máa ń fẹ́ wo. Màá wo àwọn fídíò nípa wọn. Nípa bí a ṣe ń kun ilé, bí a ṣe ń to ilé, bí a ṣe ń so bàtà tí ó fi máa gbé ẹwà bàtà náà yọ àti ẹwà ìmúra ènìyàn fúnra rẹ̀ pàápàá jáde. Orí íńtánẹ́ẹ̀tì mo ti ń kọ́ gbogbo àwọn nǹkan bẹ́ẹ̀. Láìpẹ́ náà bí a ṣe ń, bí a ṣe ń, ẹ́, bí a ṣe ń ya àwòrán, bí a ṣe ń ya àwòrán, ìyẹn náà mo ń kọ́ lórí íńtánẹ́ẹ̀tì. Ìyẹn a lè jẹ́ kí n máa ṣe àwòrán àwọn ara ògiri.